Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Í dé ní àkókò jẹ́ ohun pàtàkì fún gbogbo ẹni tí ó bá ń ṣiṣẹ́. Ó sì jẹ́ ìwà tí a fi máa ń dá òṣìṣẹ́ tó mú ṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn mọ̀. Òṣìṣẹ́ tó bá dé ibi iṣẹ́ lákòókò ni òṣìṣẹ́ tí ó fẹ́ ṣeẹ́ ṣe.

Bátìrì fóònù mi. Bátìrì jẹ́ ohun tí ó máa ń gba iná sára, tí ó sì máa ń jẹ́ kí sẹ́ẹ̀tì ó ṣiṣẹ́. Ó sì ní iye wákàtí tí bátìrì le lò Bátìrì fóònù mi máa ń lo ọjọ́ méjì gbáko kó tó di pé yóò kú.

Kò sí owó tí ó tó ẹ̀dà láyé. Owó tí mò ń gbà, ó ṣe fẹ́wé mo díè, ṣùgbọ́n kò tó rárá. Ṣùgbọ́n kò fún mi rárá ni a gbọ́. A gbọ́ kò fún mi, kò tó. Ó fún mi, kò tó. Kò sí yẹn.

Ọ̀rọ̀ bí ẹkún kò yé Ọlọ́run, kó dakún ko má jẹ káàrí. Erin là á máa ń rí, kí Ọlọ́run kò pa wá lẹ́rìn ìdùnnú. Ẹkún jẹ́ ọ̀nà tí èèyàn ń gbà sọ bí ọ̀rọ̀ ṣe dùn ní sí àbí bí ọ̀rọ̀ ṣe dùn mọ́ ní sì. Nítorí ẹkún pín oríṣi méjì, a ní ẹkún ayọ̀ àṣì ní ẹkún ìbànújẹ́.

Bẹ́ẹ̀ ni, mómò ń wọ ago ọwọ́. Ago ọwọ́ jẹ́ ohun ẹ̀ṣọ́ tí ọkùnrin àti obìnrin máa ń lò. Mì fẹ́ràn kí mo wọ ago ọwọ́. Lótọ́ ni mi ò fẹ́ràn kí ọwọ́ mi wúwo pẹ̀lú pẹ́ boya ka fi oká sí, àbí ká máa wọ ago sí i. Sugbon ago jẹ́ ohun tó wúlò púpọ̀ láti mọ àsìkò àti ìgbà tí èèyàn wá.

Bẹ́ẹ̀ni, mo màá ń ṣe ètò gidigidi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Màá ń fún gbogbo nǹkan mi ní ètò ni. Ẹni tí kò lé ètò kò lè ra ayé gidi lo. Ètò la fi lo ayé, t'ayé fi gùn. Ìfún ńkan lé ètò. Òun ni kó wọ aṣọ lásìkò tó yẹ kó wọ, kó wẹ̀ lásìkò tó yẹ kó wẹ̀, kó lọ sí ibi iṣẹ́ lásìkò tó yẹ kó lọ, kó ṣíṣẹ́ lásìkò tó yẹ kó ṣiṣẹ́, kó kúrò níbẹ̀ lásìkò tó yẹ kó kúrò. Òun ni ń jẹ́ ètò.

Àsìkò ìparí iṣẹ́ jẹ́ àsìkò tí inú èèyàn máa ń dùn, torí tí a bá ti parí iṣẹ́ kí á lọ sinmi ló ku bí a se ma ń ko ju àsìkò ìparí iṣẹ́, òhun ni pé a ó pa gbogbo ẹ̀rọ èyí tí a ń lò láti ṣiṣẹ́, a ó sì ṣe ìṣèrò gbogbo ohun tí a ti ṣe ní àti àárọ̀ dí alẹ́ẹ́, a ó sì fi ránṣẹ́ sí àwọn ọ̀gá, a ó kọ èyí tó yẹ ká kọ́ le, a ó sì buwọ́lu, a ó sì pàdé òde àárọ̀

Èékánná jẹ́ ẹ̀yà ara èèyàn tí ó máa ń kún ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa gé èékánná mi. Mo ń gé tí mo sì máa ń túnṣẹ́ pé lu. Ó jẹ́ ọ̀nà tí a fi ń gba dá èébù mo, ọ̀bùn mo torí ó jẹ́ ibi tí pàntí máa ń sa sí, tó ka máa gé èékánná wa ní gbogbo ìgbà ká sì máa tọ́jú re.

Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni ọ̀nà ìpolówó àti ọ̀nà ìgbé ẹ̀bùn kalẹ̀ tí èèyàn bá ṣe ayẹyẹ. Ọkọ̀ okọ́re yóò sì wọ́n lójú, wọn yóò sì darapọ̀ mọ ẹni ṣe ń jẹ.

Alá burúkú kì í ṣe ohun gidi. Ohun tí a ń pè ní ààlà ni ohun eyì tí a máa ń rí tí a bá sùn. Ẹni mìí le rí pé àwọn igún lé òun lójú òrun, elo mìí le rí pé àwọn ọ̀ọ̀ni nlé òun káàkiri lójú òrun. Àwọn ẹlẹyìí ni a ń pè ní ààlà. So, tí mo ti lá ààlà burúkú kẹ́yìn ọ tí tojo mẹ́ta, alá rere ni mo ń lá.

Oṣù kan péré ni mo ní fún ìsinmi ọdọọdún. Oṣù kan fún ìsinmi. Tí a bá lo oṣù kan nínú ọdún kan, òun ni mo ma yọ kalẹ̀ fún ìsinmi. Yàtọ̀ sí ìsinmi ọ̀sẹ̀ ọ̀sẹ̀, ìsinmi jẹ́ àsìkò tí ilé iṣẹ́ fún wa láti lọ farasinmi fún iṣẹ́ tí a ti ń ṣe ní àìmọye ọjọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan. Tí a bá ní ohunkóhun èyí tí ẹnikan pé kò dára mo, a o ṣe àtúnlo rẹ̀ tí ó bá tún wulọ̀. Mo máa ń ṣe àtúnlo nǹkan.

Ìsinmi oúnjẹ ọ̀sán, ọgbà àádọta ìṣẹ́jú. Oúnjẹ ọ̀sán jẹ́ oúnjẹ tí a máa ń jẹ ní ọ̀sán tí ó sì máa ń ṣe ara wa lóore. Tí a bá wà níbi iṣẹ́, ọ maa n fún wa ni isinmi fun oúnjẹ ọ̀sán fún àádọta ìṣẹ́jú kí a fi sinmi.

Bẹ́ẹ̀ni, ohun tí a bá dàní mọ́ rírorun rírorun fún ni. Rírorun fún ni láti darí àwọn ènìyàn jẹ kò dẹ̀ sí ohun tí ó nira níbi dídarí ènìyàn. Nígbà to jẹ́ pé ẹni tó bá fẹ́ mú ọ̀bọ Yorùbá ní òun nà à ṣe bi ọ̀bọ, pẹ̀lẹ́pẹ̀lẹ́ la ṣì fi ń pà mú kúrú pẹ̀lẹ́

Bẹ́ẹ̀ni mo ní irùngbọ̀n. Ọmọ ọkùnrin bá ti ń bàlágà yóò ní irùngbọ̀n. Yálà ó lè kéré àbí púpọ̀. Nínú àpẹẹrẹ tí a fi ń mọ̀ pé ọmọ yìí ó ti bàlágà, oun náà ni kó ní irùngbọ̀n. Ó ní irun gbà.

Rara ọ̀, ẹmi kì í ronú nígbà tí mo bá ń sùn. Orun jẹ́ àsìkò tí a máa ń fi sinmi, tí ọpọlọ wa yóò sinmi, kéreké wa yóò sinmi fún iṣẹ́ tó ti ń ṣe láti àárọ̀ títí da ale, tí a kò sì le mọ oun nǹkan èyí tí ó ń ṣẹlẹ̀ títí tí a ó fi jí.

Mo máa ń gẹ irun mi ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀. Ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀. Irun gígẹ̀ jẹ́, irun gígẹ̀ jẹ́ ọ̀nà àti ṣe òri wá lóge fún àwa ọkùnrin. Àwọn obìnrin àwọn máa ń dì irun wọn ni. Ṣùgbọ́n ọkùnrin ní àṣà Yorùbá, àwa máa ń gẹ irun wa ni. Mo ma ń gẹ irun mi ni ẹkan ni ọ̀sẹ̀, ẹ mẹ́rin losu ni mo ma ń gẹ irun.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ jẹ́ káàdì ìdánimọ̀ àmì ìdánimọ̀ fún olùkálùkù láti mọ̀ àti ẹ̀rí máa bà ẹ̀rí máa ń jẹ́ mínìṣú pé lóòótọ́ ni ó jẹ́ ọmọ ilé-iṣẹ́ kan síkejì. Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìdánimọ̀ ti ilé iṣẹ́

Iṣẹ́ àkànṣe jẹ́ iṣẹ́ tí a ti la kalẹ̀ pé a fẹ́ ṣe yálà tí ilé iṣẹ́ wa fẹ́ ṣe sínú ìlú àbí tí a fẹ́ ṣe nínú ilé iṣẹ́ wa, àbí tí a fẹ́ ṣe àbí àwọn àǹfààní tí a fẹ́ fún àwọn èèyàn. So ọ̀nà tí a mọ̀ ọ́n gbà ṣe iṣẹ́ àkànṣe, ọ̀ún náà ni ká la ìtò bí a ṣe fẹ́ ṣe kalẹ̀ ká sì mọ̀ pé a ó tẹ̀lé bí a ti lalẹ̀ kalẹ̀ náà.

Wákàtí mẹ́fà ni mo máa n lo láti ṣiṣẹ́ ní ojúmọ́. Wákàtí mẹ́fà gbáko. Àwọn wákàtí tí a fi ń ṣiṣẹ́ lójúmọ́ ni wákàtí tí a fi wá níbí iṣẹ́ àti eléyìí tí a dẹ̀ fi ṣe iṣẹ́ náà. Wákàtí mẹ́fà ni mo fi ń ṣiṣẹ́ lójúmọ́.

Kò sí ẹni kankan tí ó ya ẹranko. Ọwọ́ tí o bá nà sí ènìyàn ni yóò nà sí ẹ padà. Àwọn òṣìṣẹ́ òṣòro darí. Tí o bá, ẹni tí o bá pàdánù, ẹni tí o bá, tí o bá kíni kú ilé, òun náà á pàdánù ẹ káàbọ̀. Ẹni tí ó bá ṣe fẹ́ mú ọ bọ̀ á ṣè bí ọ bọ̀. Bí o bá ti na ọwọ́ àpọ́nlẹ̀, àwọn òṣìṣẹ́ náà wáa n tẹ̀lé ẹ. Òṣìṣẹ́ rọrùn láti darí púpọ̀.

Mi ò fẹ́ràn jíjó rárá. Ní ilẹ̀ Yorùbá, tọkùnrin tobìnrin ló máa ń jó. Ṣùgbọ́n èmi bí ẹni kan, ọmọ Mùsùlùmí ni mí. Ijó fún ọkùnrin níwájú ìta nínú ẹ̀sìn Mùsùlùmí kì í ṣe n tí ó bófin Islamú mu rárá. So, mio féràn ijo toripe ẹsin mi o faramọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Ìgbà tí a wa ni kékeré, àwọn òbí wa jẹ́ ẹnìkan tí wón máa ń sọ nipa àwọn àlọ́ fún wa. Àwọn àlọ́ àpagbè àti àwọn àlọ́ àpamọ̀ ni oríṣiríṣi àwọn àlọ́ tí wọ́n sì máa ń pa ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ máa ń jẹ́ apanilẹ́rìn-ín, mo fẹ́ràn rẹ̀ púpọ̀

Iye ìgbà tí mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi ní ojúmọ́, òun ní ẹ̀ẹ̀mẹrin. Máa ṣe àyẹ̀wò rẹ̀ bí mo bá ti jí ní òwúrọ̀ kùtùkùtù. Irú ṣíṣe àyẹ̀wò rẹ̀ ni ọ̀sán. Irú ṣíṣe àyẹ̀wò rẹ̀ kí n tó sùn ní alẹ́. Ẹ̀ẹ̀mẹrin ni mo máa ń ṣe àyẹ̀wò rẹ̀ ní ojoojúmọ́

Rárá o, mí ò kí ń wọ ìbòrun. Ìbòrun jẹ́ aṣọ pẹ́lebẹ́ tí àwọn obìnrin máa ń dààbò rí, tí ó sì máa ń bo ọrùn àti ti dé aya wọn. Oríṣiríṣi ìbòrun ni a ní tí àwọn obìnrin máa ń lò. Sùgbon àsọ ni fún ọmọbìnrin, kò í ṣe fún ọkùnrin. Ṣo mi ki i wọ ìbòrun?

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Ìwé kíkọ jẹ́ ọ̀nà tí à ń gbà kọ erongbà wá sílẹ̀ àbí tí à ń gbá kọ àtẹ̀jíṣẹ́ sí yan tí a bá kọ ìwé ní ayé ìgbà tí ò tíì ṣi ẹ̀ro ayarabiaṣá, a fi ránṣẹ́ fún mọ́tò, won a bá wa fi ránṣẹ́ fún won. Mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi.

Mo máa ń wọ aṣọ ìṣùn. Aṣọ ìṣùn jẹ́ aṣọ tí wọ́n ṣẹ́ láti máa fi sùn tí ó sì fẹ́lẹ́ púpọ̀ tí a fẹ́rẹ̀ lè gba inú ẹ̀ wọ lé tí kò sì ní dá oru mu yàn. Ṣé tí mo bá fẹ́ lọ sùn, tí mo bá ti ń lọ sọ́rí ibùsùn mi, mo máa ń wọ aṣọ ìṣùn.

Ní àṣálẹ́, ohun tí mo máa ń ṣe ni pé mo máa ń tọ ìwé mi, mo sì máa ń ṣe research. Mo máa ń ṣe ìwádìí ìjìnlẹ̀ nípa ohun èyíkéyìí tí mo bá mọ̀ wípé mi ò mọ̀ nípa rẹ̀. Lẹ́yìn náà, màá ṣe àdúrà, màá sì lọ sùn.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ. Oúnjẹ jẹ́ ohun tí a máa ń jẹ láti dáàbò bo ẹ̀mí ara wa. Ó ń ṣe ara wa ní okun, ó sì jẹ́ kérékéréke ara wa kó má jí pépé. Mo mọ bí a ti ń se oúnjẹ ní oríṣiríṣi boya iyan, ẹ̀bà, àmàlà, àwọn oríṣi oúnjẹ àbí ìrẹsì àti ẹ̀wà.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún nǹkan ṣe. Oríṣiríṣi nǹkan ni a lè tún ṣe. Bóyá àga kan a fẹ́ tún ẹsẹ̀ rẹ̀ ṣe, bóyá ẹ̀rọ ìdílọ́wọ́ bàjẹ́ a fẹ́ tún ṣe àbí rédíò ló bàjẹ́ tí a fẹ́ tún ṣe. Mo mọ bí a ti ń tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe.

Ọjà di dára. Àwọn Yorùbá wọ́n ní "Ibi iṣẹ́ ni làti mọ ẹni lọlẹ̀." ọjà di dára, ó túmọ̀ sí irú iṣẹ́ tí o bá ṣe síbẹ̀. Èèyàn ò lè sọ pé ọjà èèyàn dára lásán. Àyàfi kó mọ̀ pé òun gan mọ̀ nípa iṣẹ́ tí òun ń ṣe pé kó sì mọ̀ dájú pé nǹkan tí òun ń ṣe ó jẹ́ ojúlówó owó nǹkan. Ojúlówó ọjà òun ló lè jẹ́ pé ọjà ń dára. Ọ̀nà yìí ni mo máa ń mọ̀, gbà à mo pé ọjà mi ojúlówó ọjà.

Mo ti gbọ́ ọmọdé mi púpọ̀ púpọ̀ tí mo mọ̀ n rántí. Nínú rẹ̀, òun ni nígbà tí a wà ní ìwé, a jẹ́ ọmọ tó máa ń lọ wẹ̀ ní odò. Ọjọ́ kan, odò wá kún, àwa lọ wẹ̀, odò wá fẹ́ gbé ìkan ní inú àwọn ọmọ kéékèèké yẹn lọ. Igi tó wọ́ sínú odò ló gbá ọmọ náà lẹ́ẹ̀. Tí àwọn tókù rẹ̀ sì so ara wọn mú lọ́wọ́, tí wọ́n sì fà á jáde. Ó jẹ́ ohun tí òun má ni gbagbe, tí mo mọ̀ rántí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Èyí ló sì bà mí lẹ́ru tí mo kó aṣọ mi ile bàbá mi yá.

Àkókò pẹ̀lú ẹbí jẹ́ àkókò manigbagbe, àkókò tí ó máa ń mú inú ẹni dùn, àkókò tí ó máa ń mú ori ẹni yá, àkókò tí ó máa ń mú ọ̀rọ̀ wú ni, àkókò tí ó máa ń mú ìṣòro ni. A kò, a máa ń lo àkókò pẹ̀lú ẹbí mí, ní àsìkò ọludé, tí a sì máa ń gbádùn ara wa gidi.

Bẹ́ẹ̀ni, mo mọún ṣe ìpè fídíò. Ìpè fídíò jẹ́ ohun tí a máa ń ṣe tí a bá fẹ́ bá ara wa sọ̀rọ̀. A ó pe ara wa lórí fídíò, a ó sì bá ara wa sọ ọ̀rọ̀, a ó sì ríra wa. Fídíò jẹ́ ọ̀nà tí a gbá sọ̀rọ̀ tí a tún gbá ríra.